Aṣọ tí èmi fẹ́ràn ni àwọn aṣọ ìgbàlódé. Àwọn aṣọ tí a máa ń wọ̀ táa máa ń fi ń ṣe àwòkọ́ṣe ohun rere táa máa ń fi ń gbé èdè àti àṣà wa lárugẹ. Àwọn aṣọ bẹ́ẹ̀ ni èmi fẹ́ràn. Àwọn aṣọ, àwọn aṣọ ìgbàlódé, àwọn aṣọ ayé àtijọ́ tí a máa ń lò. Oríṣiríṣi ni mo fẹ́ràn. Àwọn aṣọ gàsíkí, bùbá, a, Ànkará, lace, àwọn aṣọ ayé àtijọ́ tó, tó dé, tó fẹ́ wọnú ìgbà tó dé bá gbà mú díẹ̀. Àwọn aṣọ bẹ́ẹ̀ ni mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí ní ìgbà kan rí nígbà tí mo lọ sí ọ̀nà ìlú wa. Mo ṣìnà lọ́pọ̀ ìgbà nítorí ọ̀nà náà mi, mi, mi kò jọra wọn lójú mi. Ohun ló jẹ́ kí n ṣìnà lọ́jọ́ náà. Àimo iye ìgbà ni mo màá fẹ́ dá lọ sí ìlú wa bọ̀ nítorí pé mi ò mọ̀nà dáadáa. Ohun ló jẹ́ kí n ṣìnà ní ọjọ́ tí à ń sọ yìí.

Ìgbà mìíràn ìgbà tí ó bá ti rọ̀ yàn lọ́rùn ni ó yẹ kí ẹ̀yán lọ sí ilé ìkàwé. Ẹ̀yán máa ń lọ sí ilé ìkàwé ní nítorí nǹkan oríṣiríṣi. Láti, láti farabalẹ̀, láti jíròrò, láti lè, láti ní ìròǹgbà, láti kàwé, láti, láti ní ìmọ̀ sí ni èèyàn ṣe máa ń lọ sí ilé ìkàwé. Láti, láti kọ́ ọpọlọ wá ní nǹkan tuntun, láti, láti mọ̀, láti, láti fi ìmọ̀ kún ìmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn láláàfíà tí kò sì ṣì wàhálà kankan ní àyíká àti àyídà mi. Eléè, eléè rí, ó túmọ̀ sí ibi tí mò ń gbé, ó wà láláàfíà kò dẹ̀ sí wàhálà kankan. A dẹ̀ dùpẹ́ fún ètò ààbò tí ó wà láyíká mi. Òun ni ó ṣokùnfà bí mo ṣe wà láláàfíà, mo ṣe máa ń rìn láláàfíà torí kò sí wàhálà àbí ìpayínkeke tàbí jàgídíjàgan níbi tí mò ń gbé. Ibi tí mò ń gbé wà láláàfíà kò dẹ̀ sí wàhálà kankan tàbí ìdádúró kankan.

Kò sí àyè, ká má jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà ní ilé iṣẹ́ wa. A máa ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí ó ṣe tọ̀ àti bí ó ṣe yẹ. A kì í fi àyè gbà ká máa jẹun pa wọ́n, pẹ̀lú àwọn oníbàárà. Ta bá pàdé àwọn oníbàárà wa àbí àwọn tó ń bá wa ṣiṣẹ́ pọ̀ ní ilé iṣẹ́ wa, a kì í fi àyè gbà jí jẹ oúnjẹ pẹ̀lú oníbàárà. Àyè oúnjẹ wà níbi iṣẹ́ wa tí a lè, ta fún àwọn òṣìṣẹ́ wa láti máa jẹun, bọ̀ kò sí àyè ká máa jẹun pẹ̀lú àwọn oníbàárà wa.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù. Lọ́pọ̀ ìgbà nígbà ọyẹ́ àbí nígbà yìnyín tàbí nígbà tí òtútù bá gbomi mu gidigan, mo ní àwọn aṣọ tó yàtọ̀ tí mo máa ń wọ̀. Àwọn aṣọ òtútù tó máa ń dáàbò bo mi nígbà òtútù. Àwọn aṣọ yìí wúlò papọ̀, àwọn aṣọ yìí wúlò púpọ̀ fún mi nítorí pé ó máa ń dáàbò bo ara mi, kò kíì jẹ́ kí òtútù wọnú ara mi, ó dẹ̀ máa ń ṣe àǹfààní gidi gan fún mi.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza pọ̀ gidigidi gan. Pizza jẹ́ oúnjẹ aṣara lóore, ó jẹ́ oúnjẹ ànfàní púpọ̀ fún èmi àti àwọn ẹbí mi. Pizza jẹ́ oúnjẹ kan tí mo máa ń fẹ́ràn láti rà fún àwọn ẹbí mi lọ́pọ̀ ìgbà tí mo bá ń ti ibi iṣẹ́ bọ̀. Ní ìparí ọ̀sẹ̀ láti, láti ṣe ayẹyẹ ìgbéga ní ibi iṣẹ́ mi lọ́pọ̀ ìgbà, mo máa ń ra pizza fún àwọn ẹbí mi láti ṣàjọyọ̀, láti, láti múnu wọn, láti múnu wọn dùn, láti gbé ara lárugẹ. Pizza jẹ́ oúnjẹ tí a fẹ́ràn jù lọ́pọ̀ ìgbà ní mọ̀lẹ́bí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Mo máa ń pa owó pamọ́ ní-nítorí ìgbà ẹ̀rùn àbí ní-nítorí ìgbà ò dá. Nítorí ẹni tí ò bá pa owó pamọ́ yóò rí wàhálà tí ó lè ga jù ẹ̀mí ẹ̀ lọ ní ọ̀pọ̀ ìgbà ní ọjọ́ iwájú. Fífo owó pamọ́ wà nínú nǹkan tí wọ́n fi kọ́ mi láti ìgbà èwe mi wá. Fífo owó pamọ́ jẹ́ nǹkan tí ó wúlò fún mi. Nítorí náà, mo máa ń fi owó pamọ́ ní ì-níbí-níbí iṣẹ́ tí mo ń ṣe. Mo máa ń ya àwọn owó kan sọ́tọ̀ láti fi pamọ́ nítorí ìgbà ò dá.

Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n, irungbọ̀n mi pọ̀ gidigan, irungbọ̀n mi jẹ́ àmì ìdánimọ̀ mi tí, tí àwọn èèyàn máa fi n dá mi mọ̀ tí mo bá yọ lókèèrè tàbí tí mo bá yọ lọ́ọ̀kan. Irungbọ̀n mi ṣe pàtàkì sí mi, irungbọ̀n mi jẹ́ ara àwọn nǹkan tí àwọn èèyàn fi fẹ́ràn mi torí ó pọ̀, ó dẹ́, ó dẹ́, ó dẹ́, ó dẹ rẹwà púpọ̀. Àwọn obìnrin máa ń fi n dá mi lọ́rùn, irungbọ̀n mi jẹ́ àmì ìdánimọ̀ mi, mo fẹ́ràn irungbọ̀n mi gidigan. Mo dẹ̀ ní àwọn, ẹ, ẹ̀rọ ìpara tí mo máa fi n pa àgbọ̀n mi tí ó fi jẹ́ kó rẹwà gan.

Mo máa ń wo ojú àwòrán lọ́, lọ́, lọ́pọ̀ ìgbà ní ọjọ́ kan. Mo máa ń wo, mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́. Nígbà mìíràn ó máa ń ṣe pàtàkì sí mi gidi gan-an láti wo, láti máa wo ojú àwòrán láti lè mọ̀ bí mo ṣe rí àti má, láti mọ bí mo ṣe yege sí àwọn èèyàn. Wíwo ojú àwòrán lójoojúmọ́ máa ń, ó ràn mí lọ́wọ́ gidi gan-an láti lè mọ̀ bí àwọn èèyàn ṣe ń rí mi sí, àti láti lè wo bí ara mi ṣe rí kí n tó jáde síta.

Mo sì máa ń rin ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ ní bí-- ní lílo ẹ̀rọ, eh, ayọ́kẹ́lẹ́ mi láti, láti lọ sí ibi iṣẹ́. Ó máa ń rán mi lọ́wọ́. Ẹ̀rọ mọ́tò ayọ-- táwọn òyìnbó ń pè ní ayọ́kẹ́lẹ́ ọkọ̀, ohun mo máa ń lò lọ́pọ̀ ìgbà. Nígbà mìíràn, mo máa ń lo ẹ̀rọ raliwe náà láti fi lọ sí ibi iṣẹ́. Àwọn, àwọn ẹ̀rọ, erọ̀ ìgbéni lọ láti ibìkan sí ibìkan yìí, ó máa ń rán mi lọ́wọ́ láti lè lọ ibi iṣẹ́, láti lè dé ibi iṣẹ́, láti lè tete dé ibi iṣẹ́, láti lè yanjú nǹkan tí mo fẹ́ ṣe níí ọ́pọ̀ ìgbà. Ó dẹ̀ rán, ó dẹ́ ràn mí lọ́wọ́ gidigidi gan títí dòní. Lọ́pọ̀ ìgbà, ẹ̀rọ mọ́tò táwọn olùyìnbó ń pè ní, táwọn olùyìnbó ń pè ní car ni mo máa ń lò lọ sí ibi iṣẹ́

Bí mo ṣe máa ń ṣe irun mi ni, lọ́pọ̀ ìgbà tí irun mi bá ti kún, mo máa ń lọ sí, um, ibi tí wọ́n ń pè ní ibi tí wọ́n ti ń gẹ irun ọ̀dọ́ bàbá mi. Mo dẹ̀ máa ń lo ẹ̀rọ ìgẹrun tí àwọn ẹlòmíràn pè ní clipper láti fi ṣe irun mi. Tí mo bá fẹ́ ṣe irun mi, ó ní, ó ní sítáílì tí mo máa ń ṣe, tí mo dẹ̀ máa ń, tí mo dẹ̀ máa ń gbé yọ. Àwọn sítáílì yìí ràn mí lọ́wọ́ láti lè, láti lè, láti lè yege àti láti lè jẹ́ kí àwọn èèyàn rí mi dáradára. Ẹ̀, sítáílì oríṣiríṣi mo máa ń gẹ̀ bí Obàma, ẹ́, fadán. Oríṣiríṣi sítáílì mo máa ń gẹ̀ ó dẹ̀ máa ń jẹ́ kí irun mi rẹwà.

Ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun, ó wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Òṣìṣẹ́ tuntun gbọdọ̀ ṣe iṣẹ́ rẹ̀ ló bó ṣe jẹ, bó ṣe yẹ àti bó ṣe tọ́. Òṣìṣẹ́ tintun gbọdọ̀ máa wá ibi iṣẹ́ deede. Òṣìṣẹ́ tuntun gbọdọ̀ máa bọ̀wọ̀ fún ọ̀gá rẹ̀. Òṣìṣẹ́ tuntun gbọdọ̀ máa mọ bí a ṣe ń sọ̀rọ̀ láwùjọ àti bí a ṣe ń, bí a ṣe lè dá àwọn oníbàárà wa lóhùn. Òṣìṣẹ́ tuntun gbọdọ̀ ṣiṣẹ́ takuntakun nínú ilé iṣẹ́ wa Òṣìṣẹ́ tuntun gbọdọ̀ mọ bí a ṣe ń gbé iṣẹ́ wa lárugẹ àti bí a ṣe ń, ọ̀nà tí a ṣe ń gbé gbà. Òṣìṣẹ́ tuntun gbọdọ̀ ṣe oríṣiríṣi àwọn nǹkan láti lè jà fún, ìdúnàádúrà ilé iṣẹ́ wa. Òṣìṣẹ́ tuntun gbọdọ̀ ṣe àwọn ohun takuntakun láti gbé, eh, ilé iṣẹ́ wa lárugẹ. Òṣìṣẹ́ tuntun gbọdọ̀, gbọdọ̀, gbọdọ̀ múná dóko, ó gbọdọ̀ gbóná. Òṣìṣẹ́ tuntun gbọdọ̀ ṣe àwọn nǹkan oríṣiríṣi láti lè jà fún, eh, ilé iṣẹ́ wa. Irú àwọn nǹkan báyìí ni la máa ń wò nínú òṣìṣẹ́ tuntun kí a tó lè gbà sí ibi iṣẹ́ wa. Òṣìṣẹ́ tuntun gbọdọ̀ ṣe àwọn nǹkan báyìí láti lè gbé ilé iṣẹ́ wa lárugẹ.

Ojú òpó ayélujára tí, tí mo máa ń lò jù ni kojú ẹ̀rọ Facebook. Ẹ̀rọ Facebook yìí wúlò fún mi. Mo máa ń lo, mo máa ń lo àwọn bii CNN, BBC, mo máa ń lo àwọn yẹn náà. Ṣùgbọ́n ẹ̀rọ Facebook ni mo máa ń lò jù àti ẹ̀rọ táa ń pè ní X Twitter, mo máa ń lò ìyẹn náà. Ó mọ àwọn ẹ̀rọ ojú òpó ayélujára yìí wọ́n wúlò fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń gbọ́ ìròyìn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìlú àbí tó ń ṣẹlẹ̀ láàyí, ní àgbáyé. Mo máa ń gbọ́ n bẹ́ẹ̀. Ó dẹ̀ wúlò fún mi. Ó, ó jẹ́ kí n mọ nǹkan tó ń lọ ní ìlú àti àyidá mi.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe, mo máa ń pàdé àfojúsùn títà mi lọ́pọ̀ ìgbà ní ilé iṣẹ́ wa. Ó ní bí a ṣe máa ń gbé ǹkan tí, ǹkan tí a gbọdọ̀ tà lónìí àbí ṣọ́la àbí láàárín ọ̀sẹ̀ tàbí lé ọdún. Ó ní yé bá ṣe máa ń, ta ṣe máa ń gbé kalẹ̀ tà dé, ó dẹ̀ ni iye ta gbudọ̀ pa lójúmọ́. Amu mú, máa ń mú àfojúsùn mi ìgbà mí lọ́pọ̀ ìgbà. Ó lè jẹ́ mílíọ̀nù, mílíọ̀nù ogún tàbí ọgbọ̀n ni a fẹ́ sì--, la fẹ́ mú lónìí àti àdẹ̀ máa mú yàtọ̀, yàtọ̀ tó nígbẹ́ olọ́pọ̀ ìgbà mo máa ń bá lójoojúmọ́. Ó dẹ̀ máa ń jẹ́ kí ìgbéga ilé iṣẹ́ wa gbòòrò síi lọ́pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ yin Olúwa. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo jẹ́, eh, ẹni tí ó wá láti ìdílé Krìstẹ́nì. Mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ bá Ọlọ́run sọ̀rọ̀ ní o-- ní ojúkorojú láti sọ ẹ̀dùn ọkàn mi fún Olúwa, láti lè gbo àdúrà mi. Mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ ṣe àdúrà, láti lọ, láti lọ fìnyin fẹ́ Olúwa, láti lọ gbé orúkọ rẹ̀ dá, láti lọ ṣe oríṣìíríṣìí ǹkan, láti lọ fẹ̀mí imọ̀ore sí Olúwa, Ọlọ́run ọba tí ó ṣọ́ mi di ọjọ́ òní. Mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ gbé orúkọ Olúwa ga.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà mi kún fún, ewé oríṣiríṣi tí àwọn bàbá wa máa ń lò láyé àtijọ́ àti láyé òde òní. Ewé, ọgbà mi kún fún efinrin, àgbàdo, ọkàbàbà, ewédú, ẹ̀fọ́. Oríṣiríṣi ewé tí a máa ń fi ń se oúnjẹ ló kún ọgbà mi. Ọgbà mi náà kún fún òdòdó. Mo gbin òdòdó sí ọgbà mi. Ó wúlò fún mi gidigan. Ó máa ń jẹ́ kí àyíká ibẹ̀ wà. Yàtọ̀ sí ìyẹn náà, mo máa ń gbin àwọn nǹkan kan yìí láti lè, láti lè ká, láti fi lè jẹ. Mo máa ń gbin potato, mo máa ń gbin iṣu, ata àti oríṣiríṣi nǹkan. Oríṣiríṣi nǹkan ló kún ọgbà mi. Mo, ọgbà mi ó dá fún mi gan. Mo dẹ̀ nífẹ̀ẹ́ ọgbà mi.

Àwọn ìdojúkọ pọ̀ lóríṣiríṣi. Ìdojúkọ bí, bí ka kí, kí ilé iṣẹ́ wọnú gbèsè. Àwọn irú ìdojúkọ báyìí ó wọ́pọ̀ lọ́pọ̀ ìgbà bọ̀. A dúpẹ́ fún Ọlọ́run pé ó ti bá wa yanjú ẹ̀. Ní ọdún tó kọjá, nílé, nínú ilé iṣẹ́ wa, ó níye gbèsè tí a jẹ ìjọba tí ó fẹ́ fà wàhálà tí wọ́n fẹ́ fi ti ilé iṣẹ́ wa. Ilé iṣẹ́ wa torí ilé iṣẹ́ wa, a máa ń ṣe oríṣiríṣi, ǹkan jáde bí, bí nǹkan ẹnu jíjẹ, ilé iṣẹ́ ọṣẹ, ilé iṣẹ́ òṣe abùwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà ó ní iye owo tí a jẹ ìjọba tí ó fẹ́ dá wàhálà sílẹ̀ tí ó dẹ̀ fẹ́ fà kí ìjọba ti, ilé iṣẹ́ wa sí, sí ilé iṣẹ́ wa pa. Ìgbà mìíràn a kì í ríyàn púpọ̀ láti gbà sí ilé iṣẹ́ wa. Ó déédé máa ń fà kí ìfàṣẹ́yìn fún ilé iṣẹ́ wa ní ọ̀pọ̀ ìgbà. Bọ̀ adúpẹ́ fún Ọlọ́run oba pé a ti yanjú ẹ̀. Torí náà àwọn kùdìẹ́kùdìẹ́ báyìí ni a ní nínú ilé iṣẹ́ wa tí ó fẹ́ fà kí wọ́n dá wa dúró.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rírin àtẹ̀gùn, ó máa ń rọrùn fún mi láti lè lọ sí, láti lè lọ sí ibìkan lọ sí ibòmí lọ́pọ̀ ìgbà ó dá lórí bí, ẹ́ ẹ́ ẹ́ bí ilé náà bá ṣe rí. Rírìn àtẹ̀gùn ó wúlò fún mi gidi gan, ó dẹ̀ máa ń jẹ kin tètè dé bí tí mo bá fẹ́ dé kíákíá níbi ilé náà bá ṣe rí. Rírìn àtẹ̀gùn wà nílé mi, ó dẹ̀ rọrùn fún mi ju kin ṣe ẹ̀rọ ìgbàlódé tí eleyìnbó pé ní lift lọ. Rírìn àtẹ̀gùn máa ń dùn mọ́ mi tí mo bá gùn ó dẹ̀ má ń, ó mú ó jẹ́ kí ó dàbí eré ìdárayá tí mo bá gùn nígbà mí. Rírìn àtẹ̀gùn dára púpọ̀.

Bẹ́ẹ̀ni àwọn, àwọn Yorùbá àwọn bàbá wa, a mọ́'ni mọ́'ni, a mọ̀yàn mọ̀yàn lọ́pọ̀ ìgbà láti ìgbà wá ṣẹ. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni wón fi kọ́ wa bí Ọbàtálá, Ṣàngó, Ọya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ̀ yìí ni a nígbàgbọ́ láti kékeré ju lẹ́yìn ju, ju lọ, ó lá nígbàgbọ́ jùlọ kí àwọn olóyìnbo tó mú ẹ̀sìn mùsùlùmí àti, àti kìrìsìtẹ́nì wá. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ̀ yìí ló na bàbá wa fi fún wa láti ilé láti kékeré títí ta fi dàgbà. Ìgbà, ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kò kín ṣe é kà. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ ìgbàgbọ́ tí àwọn, àwọn Yorùbá tí wọ́n dì mú ṣinṣin tí a àdègbùdọ̀ yapa kúrò níbẹ̀. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ mo fẹ́ràn rẹ̀, ó dẹ̀, ó dẹ̀ ṣe ohun pàtàkì sí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo ohun ẹ̀ṣọ́ sára. Ohun ẹ̀ṣọ́ jẹ́ nǹkan tí a fi ń gbaraga. Ohun ẹ̀ṣọ́ ni ó máa ń jẹ́ kí àwọn èèyàn wò wá yàtọ̀ sí bí ó ṣe yẹ. Ohun ẹ̀ṣọ́ dára púpọ̀. Lọ́pọ̀ ìgbà mo máa ń wo ohun ẹ̀ṣọ́ sára tí mo bá lọ síbi iṣẹ́, à ode, àríyá àbí ìkómọ àbí nǹkan oríṣiríṣi tó bá papọ̀ mọ́ ẹbí àbí ẹgbẹ́. Lọ́pọ̀ ìgbà mo máa ń ku ohun ẹ̀ṣọ́ sára bẹ́ẹ́, gidi gidigan. Ohun ẹ̀ṣọ́ dára fún, ẹ́ẹ́, ìbáṣepọ̀ àbí tí, àbí bí ara èèyàn bá ṣe jẹ́. Ohun ẹ̀ṣọ́ máa ń jẹ́ kí ara rẹwà lọ́pọ̀ ìgbà ju bó ṣe yẹ lọ.

Iye data tí mo máa ń ṣe lọ́sẹ̀ lọ́pọ̀ ìgbà ó yàtọ̀ síra wọn. Ìgbà mìíràn máa ń ṣe, èyí tàn pé, tí oloyínbo pè ní unlimited. Ìgbà mìíràn, gíìgì mẹ́wàá gàbí gíìgì, gíìgì ogún mo máa ń ṣe lọ́pọ̀ ìgbà ní ọ̀sẹ̀. Ó yàtọ̀, ó yàtọ̀ síra wọn. Ó dẹ̀, ó dẹ̀ jíròrò lórí bí ọ̀sẹ̀ náà bá ṣe rí lọ́pọ̀ ìgbà. Ó ìgbà mìíran ó máa ń pọ̀ ju rà wọn lọ, ní ọ̀sẹ̀ mí tí mo bá fi wo ẹ̀rọ, ẹ̀rọ àgbélé, àgbélẹ̀rọ fíìmù ti Yorùbá àbí tí àwọn olóyìnbo tán pè ní Hollywood. Ó máa ń pọ̀ síra wọn. Ìgbà mìíràn ó dẹ̀ máa ń jẹ́ unlimited tí mi ò ní, ò níró láti san owó púpọ̀ jù lọ láti fi ṣe.

Rántí ìgbà ọmọdé mi tí mo rántí ní ìgbà tí mo ṣe, àyájọ́ ayé mi tí mo pé ọmọdún márùn-ún, ó jẹ́ ìgbà pàtàkì fún mi jùlọ, ni, nítorí mo rántí bí a ṣe ṣètò, àyájọ́ ayé mi, tí eleebo ń pè ní birth-birthday. Mo rántí bí a ṣe ṣètò ẹ̀, bí a ṣe ṣètò, ẹran- ẹ̀rọ ẹlẹ́rìndòdò, eh, èpo èébò, àkàrà èébò àti oríṣìíríṣìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn bí a ṣe ṣètò àti bí àwọn èèyàn ṣe ṣúgbà mí nígbà náà tí mo fi wà kékeré tí, tí a fi ṣètò, ìgbéyè yìí ránpẹ́ tí yóò dẹ̀ yẹ mí gidi gan. Ó jẹ́ ǹkan tí mo máa ń rántí lọ́pọ̀ ìgbà, ìgbà tí mo ti wà kékeré àti ìgbà náà tí mo ti dàgbà.

Bẹ́ẹ̀ni, ó ní iye àwọn èèyàn tí mo ma ń kí lójoojúmọ́ tí mo ma ń, tí mo ma ń ṣe àbẹ̀wò sí láti, láti fi ìránṣẹ́ ìkíni sí lójoojúmọ́. Nígbo igbà ìyá mi àbí tí aya mi àbí ìyàwó mi, mo máa ń fi ìráníṣẹ́, ìránṣẹ́ ìkíni sí wọn lọ́pọ̀ ìgbà láti lè fi hàn bí wọ́n ṣe jẹ́ sí mi àti bí wọ́n ṣe ṣe pàtàkì sí mi jù lọ. Ìkíni yìí wúlò fún lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó ti jẹ́ ǹkan àṣà mi tí mo máa ń ṣe lójoojúmọ́ táwọn náà dee máa ń dà padà sí mi lójoojúmọ́. Ìránṣẹ́ ìkíni yìí wúlò pọ́lọpọ̀ ìgbà, ó máa ń jẹ́ kí mo mọ àyè mi nínú ayé wọn àti bí mo ṣe ṣe pàtàkì sí wọn jù lọ.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni oúnjẹ àmàlà tàbí, eh, oúnjẹ jollof rice tí ó ṣe pàtàkì sí àwọn ará Nàìjíríà. Àwọn oúnjẹ báyìí ni mo fẹ́ràn jù lọ. Oúnjẹ tí, oúnjẹ àmàlà pẹ̀lú ọbẹ̀ ewédú pẹ̀lú ẹran, ẹran ṣàki tàbí ẹran ògúfe. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù lọ tó jẹ́ oúnjẹ, ẹ, ìbílẹ̀ ti wa, todawa bíbàyí ní Nàìjíríà. Àwọn oúnjẹ báyìí sara lóore torí mo fẹ́ràn jù lọ, ó dẹ̀ máa ń ṣe pàtàkì sí mi. Ó wúlò púpọ̀ ìgbà láti fi ṣí, lá-- ó dẹ̀ ṣe ohun àmúyẹ fún, fún wa àbí ohun àmúyọ̀gan fún wa tí àwọn ará ìlú òyìnbó náà máa ń wá jẹ ní ìlú, ìlú wa.

Mi ò fààyè gbá kí a máa jẹ oúnjẹ kù ní, eh, ilé mi, ilé ìtírọ́tì mi. Mi ò fààyè gbá, nítorí oúnjẹ àjẹkù, oúnjẹ àjẹkù kò da àti pé oúnjẹ jíjẹ ká wá ṣẹ kú kò ká fi dàánù Mi ò fẹ́ràn rẹ̀ torí owó ni mo, owó la fi ra oúnjẹ. Kò dẹ dára púpọ̀ lọ́pọ̀ ìgbà láti máa da oúnjẹ nù. Mi ò fẹ́ràn oúnjẹ kí n máa jẹ kù, mi ò kí ń jẹ oúnjẹ kù, mo máa ń jẹ oúnjẹ mi tán. Tí mo bá lè jẹ tán, màá gbé kalẹ̀, màá dẹ̀ padà lọ síbẹ̀ lọ jẹ. Lọ́pọ̀ ìgbà mi ò kí ń jẹ oúnjẹ kú, mo máa ń jẹ tán ni. Tí mo bá lè jẹ, mo máa gbé kalẹ̀, màá padà síbẹ̀ tó nígbà mìíràn, àbí kí n, kí n gbin sínú ẹ̀rọ microwave láti fi ṣé lọ́jọ̀

Bẹ́ẹ̀ni mo ti gun, àlùpùpù rí. Àlùpùpù jẹ́ ohun tí mo máa ń lò ní ayé, ayé ijó yẹn nígbà tí mo ṣèṣè bẹ̀rẹ̀ iṣẹ́ mi ní ilé iṣẹ́. Mo máa ń gun lọ sí ibi iṣẹ́, mo dẹ̀ má ń gun padà. Àlùpùpù jẹ́ ohun tó wọ́pọ̀ jù ní, ẹ́, àyíká wa láti, láti fi dé, láti fi lọ síbi kan, láti fi lọ, láti fi dé ibìkan àti láti fi kúrò níbi kan. Àlùpùpù ó wọ́pọ̀ níbi tí mo, níbi tí mò ń gbé. Ohun là dẹ̀ máa fi ń ṣe, ohun, ohun ta fi ń lọ, ta fi ń bọ̀. Àlùpùpù ó dára púpọ̀ jù. Mo ní àlùpùpù, mo sì ní àlùpùpù mi sílé, bọ̀ mi kò gun mọ́ bíi tẹ́lẹ̀ ni. Àlùpùpù wú lo gidigidi gan. Ó yára, ó dẹ̀, ó dẹ̀, ó dẹ̀ dára. Lọ́pọ̀ ìgbà tí, ẹ́, ẹ, sún kẹrẹ́, fàkẹrẹ ọkọ̀ bá wà, àlùpùpù ó yára ju mọ́tò lọ láti fi dé ibìkan tí a, ta fẹ́ dé.

Tí mo bá jí l'òwúrò, mo máa kọ́kọ́ fọ ẹnu mi ná. Mo máa tún àyíká mi ṣe, mo máa gbálẹ̀, mo máa, mo máa tún ilé ṣe, mo máa ṣe, mo máa ṣe oríṣiríṣi àwọn ǹkan. Mo máa, mo máa wẹ̀, màá, màá, màá bá ìyá mi sọ̀rọ̀, màá bá, ìgbà mí mo máa ń bá màmá tó bí mi lọ́mọ, mo máa ń bá wọn sọ̀rọ̀. Mo máa gba ìpè láti ibi iṣẹ́, mo dẹ̀ máa lọ ibi iṣẹ́. Àwọn ǹkan kan báyìí mo máa ń ṣe ní àràárọ̀. Mo dẹ̀ máa ń mu coffee láti fi jẹ́ kí ọjọ́ tí ó ń bọ̀ lọ́nà, lá, ọjọ́ tí mo fẹ́ lọ pàdé lọ́nà tí ó ń bọ̀, mo máa fi ń jẹ́ kó yá gágá. Mo máa ń mu coffee láti fi jẹ́ kí ara mi jí pépé. Mo dẹ̀ máa ń lọ ibi iṣẹ́ tí bá ti, tí bá ti jí làárọ̀. Tí rẹ̀, lẹ́yìn wákàtí, ó pín sí ọ̀nà, ọ̀nà bíi méjì, wákàtí láti wákàtí bíi aago mẹ́jọ sí aago mẹ́sàn-án ni mo máa ń fi ń gbáradì láti lọ síbi iṣẹ́. Àwọn ǹkan kan yìí ni mo máa ń ṣe lójoojúmọ́ láràárọ̀

Iye ago tí mo máa ń sùn ni, a, ago mẹ́wàá sí ago mọ́kànlá. Iye ìgbà yẹn ni mo máa ń lọ sùn. Lẹ́yìn ìgbà tí mo bá ti ti ibiṣẹ́ dé tí mo ti, tí mo ti wá pẹ̀lú mọ̀lẹ́bí mi àti àwọn ọmọ mi abí ìyàwó mi, o máa ń, ọ́ máa ń to iye ago mẹ́wàá sí mọ́kànlá tí mo máa ń fi ń sùn tí mo bá ti ibiṣẹ́ dé. Ìgbà mí ó máa ti rẹ̀ mí ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tí ó bá pẹ́, ó pẹ́ jù, ago méjìlá sí mọ́kànlá ni mo máa ń sùn lójoojúmọ́ tí mo bá ti ibiṣẹ́ dé.

Orin tí mo fẹ́ràn ni orin ti ìgbàlódé, ti hip hop àbí ti country side. Àwọn orin, àwọn iru orin bẹ́ẹ̀ ni mo fẹ́ràn, àbí orin fújì, tàbí jùjú. Àwọn orin tó ṣe mọ́, e, orílè-èdè Nàìjíríà ni mo fẹ́ràn jùlọ. Àwọn orin bẹ́ẹ̀ ṣe pàtàkì sí mi, mo dẹ̀ fẹ́ràn rẹ. Àwọn orin bí jùjú, Afro life, àwọn orin bẹ́ẹ̀ ni mo fẹ́ràn. Àwọn orin bẹ́ẹ̀ ṣe pàtàkì sí mi, mo dẹ̀ nífẹ̀ẹ́ àwọn orin bẹ́ẹ̀

Àwọn nǹkan tí mo máa ń rò tí òjò bá ń rọ̀ máa ń pọ̀ gan. Àwọn bí, kí, kí n bí máa ṣe dáàbò bo ilé mi, bí máa ṣe, bí máa ṣe ṣètò ìdáàbò bo fún ilé mi, bí máa ṣe wà nínú ilé, bí máa ṣe dáṣọ́ bora, bí máa ṣe wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi, bí máa ṣe jìròrò bí Oríṣiríṣi nǹkan ló máa wá sí mi lọ́kàn tí òjò bá ń rọ, láti para mi mọ́, láti wà níbi ìpamọ́, láti wà níbi tí òjò ò ní ti dé ibi tí mo wà. Àwọn, àwọn iru awon nkan báyen ni mo máa ń rò tí òjò bá ń rọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà níbí iṣẹ́ àbí tí mi ò bá sílé, tí mo bá sílé, bí máa ṣe dáàbò bo ilé mi, bí máa ṣe wà, bí ilé mi ṣe máa wà ní ìpamọ́ àbí ìgbà mìíràn tí bá dẹ́ wà nlé tí mi ò lọ ibi iṣẹ́, bí máa ṣe wà níbi ìpamọ́, bí máa ṣe dáṣọ́ bora pẹ̀lú, ẹ́, bí máa ṣe, bí máa ṣe dé wà pẹ̀lú àwọn ìyàwó, wà pẹ̀lú ìyàwó mi, wà pẹ̀lú ọmọ mi àti mọ̀lẹ́bí mi. Ohun ló máa ń wá sí mi lọ́kàn lọ́pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, torí tí a bá kọ̀wé pẹ̀lú ọwọ́, báwo ni a ṣe fẹ́ kọ̀wé gangan? Bẹ́ẹ̀ ni, lọ́pọ̀ ìgbà mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Dí ọdọọdán ni kí a kọ̀wé pẹ̀lú ọwọ́. Writing, eh, eh, ìṣọwọ́ bí mo ṣe máa ń kọ̀wé ó dẹ̀ rẹwà gidi gan. Bí mo ṣe máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ ó ṣe pàtàkì sí mi, ó dẹ̀ jẹ́ àmì ìdánimọ̀ mi, torí tí mo bá kọ̀wé pẹ̀lú ọwọ́ àwọn ẹyan máa mọ̀ pé èmi gan gan gẹ́gẹ́ bí ẹnikan, èmi mo kọ nǹkan tí mo kọ sí inú ìwé yìí.

Èso tí mo fẹ́ràn jù lọ ni èso ọsàn. Ọsàn ní adùn tí kò ṣe é farawé. Ọsàn, ọsàn ní adùn tí ó ṣara lóore. Ọsàn jẹ́ èso tí mo fẹ́ràn tó dẹ̀ ṣe pàtàkì sí mi gan. Ọsàn dùn gidi gan, yàtọ̀ sí àwọn èso mìíràn tí mo ti jẹ. Ọsàn dára, ó ṣara lóore, ó ní iṣẹ́ tí ó ń ṣe lára. Nítorí náà, èso ọsàn jẹ́ èso tí mo fẹ́ràn, tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Nígbà tí mo wà léwe mo ti kọ́ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Mo máa ń gun kẹ̀kẹ́ lọ síbi oríṣiríṣi. Kẹ̀kẹ́ wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa gun. Mo máa ń gun kẹ̀kẹ́ pẹ̀lú àwọn ọmọ mi di òde ọjọ́ òní. Mo máa ń gun kẹ̀kẹ́ láti fi ṣe eré ìdárayá. Mo máa ń gun kẹ̀kẹ́ láti, láti fi lè wà ní ipò tió to tẹ́ mi lọ́rùn. Mo máa ń gun kẹ̀kẹ́ láti fi ṣe oríṣiríṣi ǹkan. Kẹ̀kẹ́ gungùn máa ń dùn mọ̀ mí. Mo dẹ̀ nífẹ̀ẹ́ láti máa gun kẹ̀kẹ́

Ayẹyẹ ọjọ́ mi, ọjọ́ ìbí mi ó ṣe pàtàkì. Bí mo jẹ̀ ṣe máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi, mo máa ń pe àwọn mọ̀lẹ́bí mi, mo máa ń pè wọ́n tájọ jíróòró bá ṣe, máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi síwájú. Mo máa ń pè wọ́n, a jo máa ṣe ayẹyẹ, ayẹyẹ máa ń ṣe ayẹyẹ yìí nípa káge, àkàra òyìnbó, pínpin nǹkan fún àwọn aláìní ìyá. A máa ń fi ṣe ayẹyẹ ìgbésí ayé. Ayẹyẹ ọjọ́ ìbí mi ó ṣe pàtàkì sí mi. Lọ́pọ̀ ìgbà tí mo dẹ̀ bá fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi, mo máa ń fẹ́ kí màmá mi àti ìyàwó mi kí wọ́n wà ní ìjókòó láti, nítorí àwọn ni agbátẹrù ayé mi, àwọn náà ràn mí lọ́wọ́ jù. Awon náà dè máa ń ṣe àǹfààní fún mi. Mo máa ń pín nǹkan oríṣiríṣi lọ́jọ́ ayẹyẹ ọjọ́ ìbí mi. A máa ń ṣe, ayẹyẹ lọ́pọ̀ ìgbà, pín oúnjẹ, pín ìrẹsì, pín ǹkan fún àwọn èèyàn lóríṣiríṣi, àtàwọn tí mo dá mó, àtàwọn tí mi dà mó. Ohun la máa ń fi ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ lóríṣiríṣi, eyi, t'ọ́wọ̀n àti eyi ti ko wọ̀n ni mo máa ń wọ. Ago ọwọ́ mi pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ìgbà mo dẹ̀ máa ń wọ̀ lọ sí òde àríyá, òde patí àbí òde a-àbáṣepọ̀. Oríṣiríṣi ago ọwọ́ ni mo ní tó fi mọ eyì tọ́wọ̀n àti eyi tí o wọ̀n. Ago ọwọ́ wúlò fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo dẹ̀ máa ń wọ̀ káàkiri ibi tí mo bá lọ. Ó jẹ́ àmì ìdánimọ̀ mi. Ago ọwọ́ mi, ó máa ń sọ̀rọ̀ nípa bí mo ṣe jẹ́ àbí mo ṣe-- àti nípa bí mo ṣe jẹ́ pàtàkì lọ ní àyíká wa.

Bẹ́ẹ̀, yeah gẹ́gẹ́ bí ẹnìkan tó ti ṣe àmì ìdánimọ̀ tá ń pè ní training fún ìrànwọ́ àkọ́kọ́. Ìrànwọ́ àkọ́kọ́ tí, tí ó ẹni tó a bá fẹ́ ṣe ìrànwọ́ àkọ́kọ́ yìí tó bá wà ní ìjàmbá, ó ní, ó ní àwọn nǹkan kan tí a máa fẹ́ kó ṣe bíi kí, kí a fẹ́ kó gbé ọwọ́ lé ayẹyẹ ẹni náà láti lè jẹ́ kó máa mí dáadáa láti, láti ṣe àwọn nǹkan kan tó ṣe pàtàkì wó ẹfun, pa ẹni náà, láti lè wo pé ó ẹni náà ń mí dáadáa, ṣe ìtọ́jú ẹni náà. Tó bá jẹ́ ìjàmbá ọkọ̀ lóní ni ká nu ibi, ibi egbò àbí ibi tó bá ti fara pa, ká tun ṣe lọ́pọ̀ ìgbà.

Ah, lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tí bá fẹ́ re epo sí ọkọ̀ mi, ó, ó dá lé lórí bí iye epo bá ṣe wà sí ọkọ̀ mi. Nítorí nígbà mìíràn tí ó bá ti ṣe epo ní ọkọ̀ mi, mo máa ti, mo máa ti jìròrò pé mo máa rẹ epo sí ọkọ̀ mi. Nígbà mi tí mo bá ń lọ síbi iṣẹ́ láàárọ̀, màá rẹ epo sọ́kọ̀ mi. Àti tí mo bá dé lálẹ́ tí mo bá rí pé epo náà ò tó láti fi lọ lọ́jọ́ kejì, màá ti rẹ epo mi sínú ọkọ̀ mi. Ìgbà míi, ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹta láàrín ọ̀sẹ̀ ni mo máa ń ra epo sí ọkọ̀ mi láti lè fi jẹ́ kọ́ gbé mi lọ gbé mi bọ̀ jákèjádò ibi iṣẹ́ mi ó dẹ̀ máa ń wúlò fún mi. Epo rírà sọ́kọ̀ o n ṣe, ò n ṣe nǹkan tí à ń jìròrò lé lórí, nǹkan tó yẹ kí à ń ṣe ni nígbà tí ó yẹ. Epo rírà sọ́kọ̀ dá lọ́pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ nínú ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè yìí ó wúlò fún wa lọ́pọ̀lọpọ̀ wà á bí fáwọn èèyàn. Ẹ̀rọ ìgbésókè yìí ó máa fi n jẹ́ ká bá àwọn èèyàn tó yẹ ká bá sọ̀rọ̀ tó ń pè ní fóònù. Ó máa ń fi jẹ́ ká bá àwọn èèyàn, àwọn mọ̀lẹ́bí wa tó wà ní jìnnà réré àbí àwọn èèyàn wa tí wọ́n sí láyìí ká àyídà wa. A máa ń fi bá wọn sọ̀rọ̀, a máa ń fi sọ̀rọ̀, a máa ń fi tẹ àtẹ à ìtẹ́ranṣẹ́ tí oloyinbo pè ní text message a máa ń fi ń tẹ sí wọn. Ẹ̀rọ ìgbésókè yìí jẹ́ ká mọ̀ jẹ́ kí a sún mọ ẹbí wa pẹ́kípẹ́kí láti lè jiroro lórí ọ̀rọ̀ oríṣìíríṣìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ ìgbésókè yìí mo máa ń lò dáadáa. Mo máa ń fi ń bá àwọn mọ̀lẹ́bí mi sọ̀rọ̀, àwọn ará ibi iṣẹ́ àti àwọn ojúdùúmọ̀ àwọn tó súnmọ́ mi mo máa ń fi ń bá wọn sọ̀rọ̀.

Mo se máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá tí olòyìnbó ń pè ní Íńtánẹ́ẹ̀tì ni, ríra àwọn, àwọn ètò tó péye tó da fún, tó da fún, tó da fún mi. Irú nísìnyí mo lè ra, mo lè ra plánì ẹ̀rọ ayárabíàṣá tó gbòòrò bí gíìgì mẹ́wàá àbí gíìgì ọ̀pọ̀lọpọ̀ tí ó máa tó mi fún bí i ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin. Nígbà mìíràn ó máa ń fi n jojú, mo máa ń fi ń yanjú ẹ̀ àti mo máa ń jẹ́ kí ọ̀sẹ̀ tó máa fi tó mí máa kó, kó pé mi dáadáa. Mo máa dẹ̀ máa ń lọ fún, ẹ, ẹ̀rọ ayárabíàṣá fún eléyìí tó péye tó, tó yára tí kò, tí kò fà sẹ́yìn. Eléyìí tí ó máa jẹ́ kí iṣẹ́ tèmi dánmọ́rán àti bí mo ṣe ń ṣiṣẹ́, bo ṣe máa jẹ́ kó lọ dáadáa. Irú ẹ ni mo máa ń lọ fún. Ẹ̀rọ ayárabíàṣá tí, tí àwọn ayé ń lò nísinyí tí, tí igbà ló dé tí ó ṣe ti, tó máa fà, tó máa ní ifà sẹ́yìn, òhun ni mo máa ń lò tí n bá fẹ́ lo ẹ̀rọ ayárabíàṣá. Àwọn ǹkan báyìí mo máa ń fi, mo máa ń fi yanjú àwọn iṣòro tí mo bá kọjú tí mo bá lo ẹ̀rọ ayárabíàṣá.

Ìgbà tí mo kẹ́yìn fò ni ọdún tí ó kọjá nígbà ayẹyẹ ọdún Kérésìmesì, nígbẹ̀yẹn ni mo kẹ́yìn fò, mo kẹ́yìn Ìfò lọ sí, lọ wo ẹ̀gbọ́n mi tó wà ní ìlú Germany láti lọ yanjú àwọn nǹkan kan. Ìgbà tí mo kẹ́yìn fò iyẹn, èmi àti ìyàwó mi ni a jọ lọ nígbà náà láti lọ yanjú, láti, láti lọ bá wọn ṣe ayẹyẹ ọdún Kérésìmesì. Ìrìnàjò náà ó lọ ní ìrọ́wọ́rọ̀sẹ̀. Mo, mo dẹ̀, a dẹ̀ jọ gbádùn ara wa ní ibi ìrìnàjò yìí. Di pe nígbà náà kò ṣe èmi nìkan ni mo dá lọ, èmi àti ìyàwó mi a jọ lọ. A jojọ ní àsìkò tó dà, tó dánmọ́rán gidi gan tí a jọ gbádùn ara wa. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí mo, mo lọ ìrìn àjò náà.

Mo máa ń wọ, a- ìwọ̀ ìbọ̀wọ́ mi, óò dúró lórí bí iṣẹ́ tí mo bá fẹ́ ṣe ṣe ṣesí. Ìgbà mìíràn tí a bá fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ìṣe, e, kẹ́míkà tí, tí a máa fi ń ṣiṣẹ́ lọ́dọ̀ wa, a ní lò láti wọ ìbọ̀wọ́ láti fi ṣiṣẹ́. Torí àìwọ ìbọ̀wọ̀ lè fa ìjàmbá sí ago ara wa. Ìbọ̀wọ̀ yìí la máa ń fi dáàbò bo ara wa láti, láti, láti má lè fi ọwọ́ kan àwọn kẹ́míkà olóró yìí. Ìbọ̀wọ̀ púpọ̀ ó ṣe pàtàkì lọ́pọ̀ ìgbà, a dẹ̀ máa ń lò ó láti fi dáàbò bo ara wa.

Oríṣìíríṣìí ẹ̀bùn ló wà tí mo lè, tí mo máa ń fún àwọn èèyàn bó. Ṣùgbọ́n ẹ̀bùn tó wọ́pọ̀ jù tí mo máa ń fún àwọn èèyàn ó de dalé lórí àwọn irú àwọn èèyàn tí mo máa ń fún ní ẹ̀bùn ni ẹ̀bùn ọmọdé eré ṣíṣe, ẹ̀bùn ẹ̀rọ ìbánáìrìnsọ̀rọ̀. Ìtìgbàlódé tó ṣe pàtàkì náà ó wà láàárín àwọn nǹkan tí mo máa ń fún àwọn èèyàn. Ẹ̀bùn eré ìṣeré ọmọdé, ẹ̀bùn aṣọ ọmọ tuntun, ẹ̀bùn, ẹ̀bùn fóònù ẹ̀rọ ìbánáìrìnsọ̀rọ̀, ẹ̀bùn oúnjẹ nígbà mìíràn, ẹ̀bùn, ẹ̀bùn, à, ẹ̀sọ́ wíwọ̀ náà wà lára àwọn nǹkan tí mo máa ń bùn, tí mo máa ń fún àwọn èèyàn ní ọ̀pọ̀ ìgbà. Ẹ̀bùn pọ̀ lóríṣiríṣi tí mo máa ń fún àwọn èèyàn. Ẹ̀, àwọn ẹ̀bùn yìí mo máa ń fi mú inú àwọn èèyàn dùn ni. Àwọn ẹ̀bùn yìí dẹ̀ má, inú mi dẹ máa ń dùn tí mo bá fún àwọn èèyàn ní irú àwọn ẹ̀bùn yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún wòn ní, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún tí wọ́n bá ṣiṣẹ́ takuntakun ní ilé ìṣẹ́, níbi ilé iṣẹ́ mi. Mo máa ń fún wọn ní owó si láti fi lè kí wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe. Nígbà mìíràn, tí a bá ṣiṣẹ́ kọjá wákàtí tó yẹ̀ ka ṣe ní ọjọ́ mìíràn, mo máa ń fún wọn ní owó kun. Àbí nígbà mìíràn, tí a bá, tí a bá ṣiṣẹ́ nígbà, tí a bá ń, tí ó bá ń súnmọ́ nígbà ọdún, mo máa ń fún wọn ní owó kun. Ẹni tí ó bá ṣiṣẹ́ takuntakun ní ilé iṣẹ́ wa, a máa bá wọn fi owó kun láti lè, láti lè kí wọn, láti lè fún wọn lórí ìyìn àti ṣiṣẹ́ púpọ̀ àti iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ní ilé iṣẹ́ wa. Èyí jẹ́ ìwúrí tí mo máa ń fún wọn láti fi lè ṣiṣẹ́ sí.

Mi o kín lo ògùn lójoojúmọ́. Nígbà tí mo máa ń lo ògùn ni ìgbà tí mo bá ṣàárẹ̀ àbí tí mo bá ní kùdìẹ̀ pé ẹ̀kan lára, ìgbà náà ni mo máa ń, ni mo máa ń lo ògùn. Ògùn lílò oríṣi nǹkan tí mo máa ń lò lójoojúmọ́. Mo máa ń lo ògùn láti fi lè jìnnà àìsàn àbí tí mo máa ń lo ògùn nígbà mìíràn tí mo bá lọ sí ìlú mìíràn tó jìnnà sí ọ̀dọ̀ mi. Mo máa ń lo ògùn láti fi lè ṣe ìpamọ́ ara mi. Ògùn lílò oríṣi nǹkan tí mo máa ń lò lójoojúmọ́ lọ́pọ̀ ìgbà, ṣùgbọ́n tí mo bá ní àárẹ̀ àbí tí mo máa ń ní àìlera nínú ara, mo máa ń lo ògùn láti lè jẹ́ kí ara mi yá.

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast, eh, podcast tí mo máa ń gbọ́ ó yàtọ̀ lóríṣiríṣi. Èmi lórí ọ̀rọ̀ ètò sínú ìlú, èmi lórí ọ̀tọ̀, lórí ètò eré ìdárayá, èmi lórí, lórí bímọ̀lẹ̀ bí ṣe rí. Mo máa ń gbọ́ oríṣiríṣi podcast. Ìgbà mí láàárín ọ̀sẹ̀ tàbí láàárín, láàárín ìparí ọ̀sẹ̀ mo máa ń gbọ́ podcast. Mo máa ń gbọ́ podcast nígbà tí mi ò bá níṣe nǹkan àbí nígbà tí mo bá fẹ́, tí mo bá fẹ́ rejú tí mi ò ní nǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́, mo máa ń gbọ́ podcast.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni oúnjẹ ọjọjọ̀. Ọjọjọ̀ jẹ́ oúnjẹ kan tó ṣe pàtàkì sí mi tí àwọn èmi àti àwọn mọ̀lẹ́bí mi máa ń jẹ lọ́pọ̀ ìgbà. Nígbà mìíràn tí a bá fẹ́ sè oúnjẹ tó, tó a máa ń sè, tó oúnjẹ tó ṣe pàtàkì sí wa ni, tó dẹ̀, tó dẹ̀ ní àǹfààní tó máa ń ṣe sí wa. Oúnjẹ yìí ó wọ́pọ̀ láàárín àwa Yorùbá. A máa ń jẹ oúnjẹ yìí, a máa ń fi, fi, fi ń tura wa lára ya. A máa ń fi dára wa lára ya. Oúnjẹ yìí ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ ṣe iyebíye sí àwa Yorùbá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Àwọn àdéhùn wà lọ́pọ̀lọ́pọ̀ tó, tó yàtọ̀ sí ara wọn, bí i àwọn àdéhùn ilé iṣẹ́, àdéhùn ọ̀gá sọ́mọṣẹ́, àdéhùn ilé iṣẹ́ sí àwọn òṣìṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Àwọn àdéhùn, àdéhùn wúlò lọ́pọ̀ ìgbà ta bá ń, ta bá ń dá ilé iṣẹ́ sílẹ̀. Àdéhùn máa ń sọ, ẹ́, má, májẹ̀mú ta ti jọ ní àbí ọ̀rọ̀ ta ti jọ sọ láàárín ara wa ní ilé iṣẹ́. Àdéhùn dá lọ́pọ̀lọ́pọ̀ fún ìmúnádókò ọ̀rọ̀, ìmúnádókò ọ̀rọ̀ láàárín ọ̀rọ̀, láàárín àwọn òṣìṣẹ́ sí ilé iṣẹ́. Àdéhùn dára púpọ̀, mo dẹ̀ máa ń mú àdéhùn ṣẹ́.

Bẹ́ẹ̀ni etí mi dára, mo dẹ̀ máa fi ń gbọ́rọ̀ gidigidi gan. Eti mi dára, túbọ̀ ẹ̀ jẹ́ pé mo máa fi ń gbọ́rọ̀ èyíkéyìí. Mi ò ní wàhálà kankan pẹ̀lú etí mi. Etí mi mo máa fi ń gbọ́rọ̀, màá fi ń gbọ́ nǹkan tí, mo máa fi ń gbọ́ nǹkan tí àwọn ènìyàn bá ń sọ, mo dẹ̀ máa fi ń, mo dẹ̀ máa fi ń lé ronu bi màá ṣe dáhùn ìbéèrè tí àwọn ènìyàn bá béèrè lowo mi. Etí mi ń ṣe bíi etí mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Etí mi mo dẹ̀ máa fi ń gbọ́rọ̀. Eti, etí ninú àgọ́ ara wúlò lọ́pọ̀lọpọ̀. Tí ó bá ti ṣí etí nínú àgọ́ ara, àgọ́ ara yẹn ò tí ì dà pé etí mi ni mo máa fi ń gbọ́rọ̀

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ tí mo máa ń lò. Tí mo bá fẹ́ lọ ìwé odò tàbí tí mo fẹ́ ṣe ìwé odò, tí mo bá ń lọ síbi pápá ibi tí wón ti ń wẹ̀, mo ní aṣọ tí mo máa ń lò lọ́pọ̀ ìgbà tí mo máa fi ń wẹ̀. Eléyi wúlò fúnmi ó dẹ̀ máa ń dáàbòbò mi tí mo bá ń lọ ìwé odò pẹ̀lú, pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi aṣọ, aṣọ ìwé odò yìí nípọn púpọ̀, ó dẹ̀, ó dẹ̀ dára láti máa lò. Ìwé odò yìí tí mo máa ń, tí mo máa ń wọ aṣọ ìwé odò yìí lọ fún, ó máa ń jẹ́ láárín ọ̀sẹ̀ tàbí láàrín ìgbà ta bá fẹ́ gbafẹ́ láárín èmi àti àwọn mọ̀lẹ́bí mi.

Igbà tí mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ṣẹ̀, ó máa ń tóra wọn lọ́pọ̀ ìgbà nígbà mi ní ìbèrè ọdún. Ìpàdé, ìpàdé ta máa ń ní lọ́sọ̀ọ̀ṣẹ̀, ó máa ń fẹ́rẹ̀, ó máa ń fẹ́rẹ̀ pọ̀ ju tàwọn ẹlòmíí lọ ní ìkẹyìn ọdún náà. Ó máa ń, ó máa ń ṣe jura wọn lọ. A máa ń ní ìpàdé lọ́pọ̀ ìgbà bí i ẹ̀ẹ̀mẹta, sẹ́mẹrin lọ́sẹ̀ ni a máa ń ní ìpàdé. Ó dẹ̀ máa ń wúlò fún wa gidigidi gan torí ó máa ń ṣáǹfààní láti lè jẹ́ kí a mọ bí ilé iṣẹ́ wa ṣe máa tẹ̀síwájú àti ìlọsíwájú ilé iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa jókòó lẹ́gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Àwọn ídí tí mo fẹ́ràn láti máa jókòó sẹ́gbẹ̀ẹ́ ògẹ lẹ́gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú ni pé, mo máa ń jẹ́ kí ń rí bí, ó máa ń jẹ́ kí ń rí ojú òòrùn bó ṣe, bó ṣe tóbi tó àti bó ṣe rẹwà sí. Àti pé ó máa ń jẹ́ kí ń rí bí, bí agbára Ọlọ́run ṣe tó àti bí, tí tóbi Ọlọ́run ṣe tó. Torí mo máa ń rí àyíká tó fẹ̀ àti ì tótóbi, tinú mi dẹ̀ máa ń dùn gan. Àwọn nǹkan báyìí máa ń dùn mí nínú, nítorí náà mo fẹ́ràn láti máa jókòó sí fèrèsé nínú ọkọ̀ ojú òfurufú.

Bẹ́ẹ̀ni mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ nígbà mìíràn tí mo bá ń fọṣọ àbí tí mo bá ń ṣ'àwọn nǹkan kan tí, tí mi ò fẹ́ áríwo nígbà mi, àbí láti lè dára mi lára yá. Mo má ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́pọ̀ ìgbà ní alẹ́ tí mo bá fẹ́ lọ sùn. Mo má ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́. Àwọn orin kẹ́lẹ́kẹ́lẹ́ yìí ó, ó túmọ̀ sí pé inú mi dùn, àbí tí mo, àbí ayọ̀ mi ń kún. Mo má ń kọrin kẹ́lẹ́ láti lè jẹ́ kí ọkàn mi wà l'àláàfià.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí máa jó lọ́pọ̀ ìgbà. Mo máa ń jó tí inú mi bá dùn, mo máa ń jó tí mo bá gbọ́ràn ìròyìn ayọ̀, mo máa ń jó nígbà tó bá, tó bá wúwo mi àbí tó bá dé sí mi lára. Jíjó máa ń jẹ́ ǹkan tí mo máa ń fi hàn, tí mo máa ń fi ṣàpẹẹrẹ ìdùnnú tí mo ní lọ́pọ̀ ìgbà. Jíjó ó rí, ó dàbí eré ìdárayá sí mi. Jíjó máa ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé inú mi dùn. Jíjó, jíjó fọkàn mi balẹ̀, jíjó dè máa ń jẹ́ kí, ó máa ń ṣàpẹẹrẹ pé, ó máa ń ṣàpẹẹrẹ inú dídùn, jíjó ṣàpẹẹrẹ inú dídùn fún èmi àti àwọn mọ̀lẹ́bí mi.

Mo máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe nípa gbígbélẹ̀ àwọn ètò yìí lọ́ lé àwọn tí wọ́n lè ṣe é lọ́wọ́. Fún àpẹẹrẹ tí a bá fẹ́ ṣe ìnáwó nínú ìdílé wa, mo máa ń pé, mo máa ń pe àwọn tán ń pè ní event planner, àwọn ni, àwọn ni wọ́n máa ń ṣe irú iṣẹ́ àkànṣe báyìí. Tadẹ̀ máa gbéelé lọ́wọ́ tán máa ṣé létòlétò. Nípa ṣíṣe ètò àwọn iṣẹ́ yìí ni pé a máa dáwọ́, a máa kó wó jọ ní tẹbí àti ní ti tará. A máa ń kó wó jọ láti lè ṣe àwọn ètò yìí lọ́pọ̀ ìgbà. Nígbà mìíràn fún bóyá bíi òkú àti ayẹyẹ ìdúpẹ́ ọdún fún àwọn, àwọn mọ̀lẹ́bí mi. Bẹ́ẹ̀ ni a ṣe máa ń ṣe àwọn iṣẹ́, àwọn ètò àti iṣẹ́ àkànṣe iṣẹ́ ètò.

Àkọ́kọ́ tí mo bá ti kúrò ninu ilé, ibi, ibi ilé mi, ayéka agogo mẹ́jọ sí mẹ́sàn-án ni mo máa ń dé ibi iṣẹ́. Iye àkókò yìí ni mo máa ń jìrọ̀rùn bí màá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ mi. Tí mo bá dé tí dé, eh, ibi iṣẹ́ mi ni a máa ń to àwọn nǹkan tó yẹ kí á tó lá-láti lè bẹ̀rẹ̀ fún ọjọ́ náà. Àwọn àkókò yìí ó ṣe pàtàkì, bẹ́ẹ̀ náà ni mo máa ń, mo máa ń, ó máa ń yàtọ̀ síra wọn lọ́jọ́ mìíràn. Nígbà mìíràn, lọ́jọ́ Àlàmísì tàbí ọjọ́ Ajé. Ọjọ́ Ajé jẹ́ ọjọ́ tí mo máa tètè dé, ẹ́, ibi iṣẹ́ mi bí owó ago mẹ́jọ sí mẹ́sàn-án. Ọjọ́ Àlàmísì tàbí ọjọ́ rọ̀, ó máa ń súnmọ́ a-owó ago mẹ́sàn-án sí mẹ́wàá nítorí ọ̀rẹ́, a, nítorí pé pé ọ̀nà àti bí ọju ọjọ́ bá ṣe rí, ìyẹn náà tún máa ń fa ìgbà, ó máa ń fa iye ìgbà tí mo máa ń dé ibi iṣẹ́ síra wọn.

Mo máa ń jẹ ẹran, ẹran oríṣiríṣi mo máa ń jẹ. Ni ilẹ̀ Yorùbá mo máa ń jẹ ẹran, ẹran àgùtàn, ẹran ògúfe, bọ̀kọ̀tọ́, ẹran òkété, ẹran ìgbẹ́ oríṣiríṣi ẹran mo máa ń jẹ. Mi ò ní jẹ́ ẹni tí ò kí ń jẹ ẹran. Ẹran tó bá ti wà mo máa ń jẹ ẹ máa-- ẹran, ẹran oríṣiríṣi, ẹran, ẹran àgbò, ẹran màálù, ẹran ewúrẹ́, ẹran orí-- ẹran oríṣiríṣi la máa ń jẹ àti ẹran ìgbẹ́. Àwọn ríru àwọn ẹran báyìí ó máa ń dùn lórí oúnjẹ wa, ó máa ń lọ lórí àmàlà, ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Íru àwọn ẹran báyìí ó máa ń dùn ó lè máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ. Ó máa ń jẹ́ kí oúnjẹ wa jẹ́ àmì ìdánimọ̀ fún àwọn tó wà. Ó máa ń jẹ́ kí oúnjẹ wa jẹ́ àmì ìdánimọ̀ fún gbogbo àgbáyé.